Mo máa ń ṣe irun mi lẹ́ẹ̀kan lóṣù méjì. Nítorí pé irun tó wà lórí mi kì í ṣe irun tó lọ títí tí màá ma dì mọ́lẹ̀ àbí ṣe àwọn oríṣìíríṣìí sí. Àwọn máa ń pè é ní lock. Mo ti lock irun yìí ati tó bi ọdún mẹ́fà. Rárá o, áti tó bi ọdún mẹ́rin níìsín. Tí n bá fẹ́ ṣe, ó máa ń jẹ́ bí ẹ̀ẹ̀mejì ní àárín ọdún kan àbí ẹ̀ẹ̀mẹ́ta.

Ṣé o máa ń di ọ̀já ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Bẹ́ẹ̀ni, mo máa ń di ọ̀já ààbò tí n bá wà nínú ọkọ̀ nítorí pé ó ṣe pàtàkì gan láti di ọ̀já ààbò nítorí àwọn agbófinró ohun tí wọ́n máa kọ́kọ́ mú nìyẹn tí wọ́n bá rí ẹ tí ò di ọ̀já ààbò nínú ọkọ̀. Eyi si máa n fa láti gba owo lọ́wọ́ ẹni nígbà ti wọn ba mu yàn, àbí ki wọn yọ, ki wọn gba ọkọ ni ọ́wọ́ yan ti yàn a fi lọ san owo ìtanràn fún ẹṣẹ náà.

Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Nílẹ̀ Yorùbá tí wọ́n bá sọ ọmọ lórúkọ, tí ọmọ bá ṣe ń dàgbà, ọmọ máa ń béèrè, Kí ni orúkọ òun túmọ̀ sí? Orúkọ mi jẹ́ Tolulope. Ó jẹ́ ti Olúwa ni ọpẹ́. Pé Ọlọ́run nìkan ló ni ọpẹ́ lórí ọmọ tí wọ́n bí. Ó ni ìtumọ̀ orúkọ mi. Orúkọ mi jẹ́ orúkọ tó wọ́pọ̀ nílẹ̀ Yorùbá. So gbogbo àwọn tí wọ́n bá ń jẹ́ orúkọ náà ó máa ń jẹ́ pàtàkì fún wọn kí wọ́n tó fi máa mọ ìtumọ̀ orúkọ náà.

Ẹ̀bùn tí mo fẹ́ràn láti fún àwọn ènìyàn jẹ́ owó. Nítorí pé oníkálukú ló mọ nǹkan tí ó fẹ́ràn láti rà fúnra rẹ̀. Tí bá ra ẹ̀bùn kan, ó lè jẹ́ ẹni tòun lè tí ní ẹ̀bùn yẹn tẹ́lẹ̀ àbí kó tí ní ọ̀pọ̀ erurẹ̀. Ṣùgbọ́n tí bá fún lówó, a lè fi ra nǹkan tí ó bá wúlò fún un ní àsìkò yẹn. Kò ní jẹ́ pé o ma máa ní nǹkan ẹyọkan ní oríṣiríṣi ọ̀nà. Nítorí náà owó ni mo máa nífẹ̀ẹ́ láti fún àwọn ènìyàn tí mo bá fẹ́ fún lẹ́ẹ̀bùn láti lè ra nǹkan tí wọ́n nífẹ̀ẹ́ sí jù lọ. Ṣùgbọ́n tó bá jẹ́ bí àwọn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí, mo máa ń sábà mọ nǹkan tó fẹ́, yálà a ti le sọ̀rọ̀ débẹ̀. Ìkànnì yìí wù mí gan láti mo máa fi sọ́kàn kí ibijọ tí bá fẹ́ ra ẹ̀bùn fún un, nǹkan àyẹ̀pẹ̀ pàtọ́ ni màá rà tí mo bá lágbà rẹ̀.

Ìdojúkọ tó wà níbi iṣẹ́ mi pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ torí pé ó jẹ́ iṣẹ́ tó níṣe pẹ̀lú ìṣúná owó. Ó máa ń nira láti lè fọkàn tán àwọn alábàáṣiṣẹ́ nítorí pé ẹbọlú owó. Tán owó bá ti rọjú mẹ́lò mi, ó máa ṣe ìṣekúṣe nídi iṣẹ́. Àwọn ìdojúkọ tó wàn bẹ́ẹ̀ ni pé àwọn ta bá ti àwọn alábàáṣiṣẹ́ mi elo mi inú wọn tó bá ti ní wàhálà kan nílé tó nílò owó, ó lè lo owó tá ń bá ṣiṣẹ́ lè fẹjú mọ tó máa lọ ṣe aṣemáṣe tí ó sì kó wàhálà bọ gbogbo àwa takù lọ́rùn. Ara àwọn ìdojúkọ pàtàkì kan tó wà nídi iṣẹ́ wa ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń jẹ oúnjẹ tó kù nítorí pé mi ò ní ìfẹ́ sí pé kí oúnjẹ máa pà kí n má pàdánù oúnjẹ nítorí pé àwọn kan wà tí wọn kò rí oúnjẹ náà jẹ. Nítorí náà, mo máa n je oúnjẹ to ku oúnjẹ tí ó bá ṣẹ́kù nílé mi máa pamọ́ sínú ẹrọ amúnútutù, tó bá dé ṣe díẹ̀, bí ó jẹ́ ojọ́ yẹn, ó lè jẹ́ ojọ́ mìíràn máa gbé jáde, màá túń gbé léná, màá le jẹ kí ó má ba à ṣòfò dànù. Nítorí pe, kaka ko ṣòfò dànù ma yálà fún ẹni ti o fe ni ti gidi, àbí kin je fún rara mi.

Uhm, mo máa ń wọ fìlà lẹ́ekànkan, àwọn fìlà penti gọ́ọ̀, irú àwọn tí mo máa ń hun. Mo máa ń hun àwọn fìlà kan, mo ní oríṣi méjì tí mo nífẹ̀ẹ́ sí tí mò huń fúnra mi. Àwọn ìgbà tí mo máa ń wọ fìlà niyen, ko de n ṣe láti wọ̀ síbi tí ó jìnnà, boya ní àyíká àbí tí n bá fẹ́ ṣe eré ìdárayá àbí ládùgbò tí mo kan fẹ́ rìn kìri láti mora ni mo máa ń wọ̀ ní àwọn ìgbà yẹn. Ṣùgbọ́n kì n ṣe láti wọ̀ jáde lọ sí òde pàtàkì.

Mo máa ń fọ ọwọ́ mi lóòrèkóòrè nítorí àwọn àìsàn tí eyan ó fojú rí tí eyan fọwọ́ kó káàkiri yálà nígbà tí eyan wa mọ́tò ni àbí eyan fẹ́ wọ inú mọ́tò tàbí eyan gba ara ẹni lọ́wọ́ nígbà tí eyan bá rí ẹni tí eyan mọ̀. Àwọn igbà náà àwọn, àwọn kòkòrò kéékèèké tí a lè fojú rí lè ti wà ní ọwọ́. Nítorí náà, tí bá ti rí àǹfààní láti rí omi, màá fọ ọwọ́ mi lóòrèkóòrè yálà bí ẹmẹ wà àbí ẹmẹ ogun tí bàá bùkún tí ǹ ṣe yọ kúrò níbẹ̀, màá fọ ọwọ́ mi ní ìgbà tó pọ̀ ní ojoojúmọ́.

Ẹ̀ẹ̀kan lójúmọ́ ni mo máa ń jẹ́ kí fóònù mi gboná. Nítorí pé gbígbóná lójoojúmọ́ àbí lóòrèkóòrè máa ń ba fóònù jẹ́, bí àwọn tó mọ̀ nípa èrò yìí tí wọ́n ṣe sọ fún wa. Tí iná bá sì wà lórí fóònù mi, ni kí n tẹ̀ bọ́ná. Bóyá lálẹ́ tí bá ti fẹ́ sùn tí mo ti ṣe gbogbo ǹkan tí mo ní ṣe lórí rẹ̀ ni màá tẹ̀ bọ́ná. Èyí kú dẹ̀ tùn di alẹ́ ọjọ́ kejì torí mo máa lò ó ṣúlẹ̀ ọjọ́ kejì lẹ́yìn tí bá fi gbóná ni.

Rárá o, mi ò tíì ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí. Kò yálà pọ̀ ní orílẹ̀-èdè wa láti rí àwọn iṣẹ́ ọ̀fẹ́ àfi àwọn iṣẹ́ tí ọ̀ bá ṣẹ̀ṣẹ̀ kọ́, tí ọ̀ ń wá bíi tí ọ̀n ti máa ń lo o wó kí ọ̀n tó rí iṣẹ́ gidi. Àwọn igbà yẹ̀n ní èèyàn máa ń rí àwọn iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọ̀fẹ́ ṣe, ṣùgbọ́n èmi ò ṣe iṣẹ́ ọ̀fẹ́ rí láti ìgbà tí mo ti ń ṣiṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo wọ aṣọ àkayòrí níbi iṣẹ́. Nígbà tí mo kọ́kọ́ fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ní ibi iṣẹ́ mi, a lọ fún, ẹ, a lọ fún ìdánilẹ́kọ̀ọ́ ní ibi iṣẹ́ fún bí oṣù márùn-ún tí a sì ṣe ìdánwò. Ẹni tó bá yege nìkan ni ó, n won ó mú síbi iṣẹ́. Bẹ́ẹ̀, ìgbà tí a ṣe tán tí a ṣe àṣeyọrí náà, a wọ aṣọ àṣe, àkayòrí. Wọ́n sì dá wa lára yá ní ilẹ̀, ní ojú, ojú, ní ojúlówó ibi iṣẹ́ wa ní ìlú Èkó.

Ó ti pẹ́ tí mo ti lọ rí dókítà kẹ́yìn nítorí pé ilera ìlera ara mi. Ó pé ye lẹ́nu jọ́ mẹ́ta yìí. Lóòótọ́ àwọn nnkan tí ẹ̀tẹ̀ rà ń pẹ́ máa ń jẹyọ, ṣùgbọ́n mo kò mọ à lérò pé è kò nílò dókítà. Mo mọ̀ pé kò dára láti lo ògùn láìjẹ́ pé dókítà sọ fún yan kí yan lò. Ṣùgbọ́n bí eré fífọ́ àbí ara ríro tí n bá ti ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ijọ́ náà ni àwọn yẹn máa ń jẹyọ. Tí n bá sì tí lo ògùn to to n máa ń jẹ́ kí ara ríro lọlẹ̀ àbí fífọ́ lọlẹ̀, ara mi máa ń gba yágíyágí padà. Nítorí náà ó ti pẹ́ tí mo ti kẹ́yìn rí dókítà. Bo yà máa lọ láìpẹ́.